Oṣù wo ni a bí ọ? Oṣù tó kẹ́yìn ni wọ́n bí mi, oṣù, oṣù Kejìlá. Oṣù Ọ̀pẹ. Oṣù ọdún, ìgbà tí wọ́n bí mi nù. Oṣù tó kẹ́yìn nínú ọdún. Oṣù Kejìlá, ìgbà náà ni wọ́n bí mi, which is Sẹsẹmbà.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Ṣé mo fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé? Nígbà mí mo fẹ́ràn, nígbà mí mo fẹ́ràn láti lọ, nígbà mí mo kò pẹ́ gbogbo ìgbà.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? That's the manners. Yes, bẹ́ẹ̀ ni mo ní ìwà tó dára. Ẹ̀yàn kì í sọ̀rọ̀ tí eyán bá ń jẹun, ẹ̀yàn kì í ṣe àwọn nǹkan tí kóò ye kí eyán ṣe tí eyán bá ń jẹun. Tí eyán bá ń jẹun, kí eyán jẹun ni. Sí i.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Báwo ni mo ṣe máa ń tọ́jú ara mi? E ti bèèrè ìbéèrè yìí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ti bá ji láàárọ̀, màá wẹ̀, màá fọnnu, màá jẹun, màá wá ṣọ́gidì sára, màá lọ sí ibi iṣẹ́. Màá fi ipára pára kí n tó lọ ibi iṣẹ́. So bi mo ṣe máa ń tọ́jú ara mi niyen.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? A! Èmi, èmi fẹ́ràn kin má rẹ́rìn. Bẹ́ẹ̀ni, mọ fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Àwọn àlọ́ apanilẹ́rìn dára. O máa ń múyàn lára yá. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀ dára dára. Mo ti má ń wò ọ̀kan lórí YouTube tó máa ń pami lẹ́rìn dáadáa.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Orúkọ mi, Dotun dẹ́lẹ̀ orúkọ mi o. Sé mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ah! Ó dá kí eyàn máa ṣe ìsọdọ̀tun ọkàn. Ọkàn yẹn a lè, a lè, a lè, a lè di tuntun Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Orúkọ mi, Dotun dẹ́ni orúkọ mi o.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? À, oúnjẹ tó bá wà, oúnjẹ tó bá wà ni mo máa ń jẹ. Mo lè jẹ ìrẹsì, mo lè jẹ òkèlè, mo lè mu gààrí, mo lè mu ògì. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ lọ́sàn án. Tó bá ti je oúnjẹ Yorùbá, kò sí èyí tí mi ò lè jẹ lọ́sán. Mo lè jẹ ẹwà, mo lè jẹ isú.

Ṣẹ̀ o máa ń dé ní àkókò? A bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mi ò kí ń pa bí iṣẹ́ jẹ́, mi ò kí ń fi àkókò ṣòfò. Ìgbà tí wọ́n bá sọ pé ìgbà báyi nìka dé, ìgbà báyi nìka wá, ìgbà bá ẹ̀, máa dé kó tó di ìgbà náà. Bẹ́ẹ̀ni, mi ò kí ń fi àkókò ṣòfò. Mo máa ń, mo máa ń dé ní àkókò.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Ẹ jẹ́ ẹ fi àmì sí àwọn ọ̀rọ̀ yìí. Báwo, mí rẹ ni, rẹ o, rẹ ṣe, rẹ máa, máa pẹ̀lú a méjì, máa ẹ̀, ìkan ní mi, ìkan ní rẹ, n rẹ dáhùn, mi dùn fóònù, mi dódò ni mi ibi rere iṣẹ́ rẹ mi.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ, aṣọ, aṣọ, mo fẹ́ràn aṣọ iṣẹ́, mo dẹ̀ fẹ́ràn aṣọ òde. Mo fẹ́ràn aṣọ iṣẹ́, mo dẹ̀ fẹ́ràn aṣọ òde. Méjì, àwọn aṣọ tó bu ẹwà kún èèyàn, mo fẹ́ràn láti máa wọ̀

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Òwúrọ̀, n mà tẹteji, ago márùn-ún, àárọ̀, ìdájí ni mo máa ń jí lójoojúmọ́.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Báwo mo ṣe máa ń tọrọ àforíjìn? Tí bá ti mọ nǹkan tí mo ṣe ní pé kò da, ẹsẹ̀kẹsẹ̀ máa tọrọ àforíjìn lọ́wọ́ èèyàn tí mo bá ṣẹ̀. Ọlọ́run tá ṣẹ̀ jù gan an, mọ máa ń tọrọ àforíjìn lọ́wọ́ rẹ̀ lójoojúmọ́ kó dárijin, kó dárijin àṣiṣe mi.

Ṣé o ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá? Ṣé o ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá? Ṣé o ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá? Ẹ jo ẹ̀fà mí sawọ̀n orọ̀ yìí. Ṣé o ní ìforúkọ̀sílẹ̀? Míréàmí, ìdòréàmí rẹ sílẹ̀, míréàmí ní mí ilé rèàmí ìdárayá dómìréàmí.